Sọ fún wa bí ìle ṣe lọ nígbà tí ìnà bá lọ. Ohun tí ó nílò ní inú ìle, òun náà ni iná tí a ó máa lò láti fi máa ríran. A sì máa ń gbáradì tí kò bá sí iná. A ó mọ ohun tí a máa lò boya bi atúnpà, tí a ó fi ríran nínú ojú ọ̀nà.

Sọ fún wa nípa eré àwọn ọmọdé ní àdúgbò. Àwọn ọmọ jẹ́jẹ́ yẹn tin máa ń ṣeré púpọ̀ ní àdúgbò bí i kó máa sáré kiri tàbí tí kín kọ máa gbá bọ́ọ̀lù nínú àdúgbò. Àwọn iléyi jẹ oríṣiríṣi èrè tí àwọn ọmọ kékeré ko sì sí òfin kàn kàn fún wọn tí máa ń ṣe lọ ní.

Ṣé o ni ọkọ̀? Rárá, mi ò ní ọkọ̀, ṣùgbọ́n yóò wù mí lọ́pọ̀lọ́pọ̀ láti ní ọkọ̀ nítorí pé kí ni eleyi jẹ́ ohun tí ó lè ṣe ànfàní fún èèyàn láti máa gbé káàkiri. Boya mo fẹ́ kúrò ní ilé nisín mo lọ sí ode, máa lè gbé ọkọ̀ mi dání lọ. Ó jẹ́ oríṣiríṣi ọ̀nà àti ohun tó ṣe pàtàkì gan.

Sọ fún wa nípa iṣẹ́ ilé-iṣẹ́ yín. Iṣẹ́ ilé iṣẹ́ wo ni o ti ń ṣiṣẹ́? Ilé iṣẹ́ tí wọ́n ti ń ta nǹkan tí ẹni tí wọlé tí wọ́n sì ti ń gbé jáde. Wákàtí mélòó náà ni o fi n ṣiṣẹ́? Òun náà ni wákàtí mẹ́jọ ní ojojúmọ́.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tì mo fẹ́ràn jù oun na ní gbogbo ìgbà tí a bá sì ń ṣe ayẹyẹ nínú ọdún náà. Bí bá jẹ́ ayọ ọjọ́bí, bí bá jẹ́ ayọ̀ ìleyá, àgbáyé kankan, gbogbo ẹ̀ náà ni mo fẹ́ràn nítorí pé kíni, o jẹ oun tí máa ń mú mí dùn tí iru àkókò yìí bá ti dé.

Sọ fún wa nípa fóònù àkọ́kọ́ rẹ. Ìgbà ti mo maa kọ́kọ́ lo fóònù, igbatí mo wa ni ọmọ ọdún mẹ́jọ. Fóònù kan ni mo lò nígbà yẹn. Fóònù báyìí ni a máa ń tẹ̀, mò lò àwọn òníkè báyìí ni. Tí ó sì ti wá fì wàn fì ń pẹ́èmì nígbà náà lọùn. Tí àwọn òbì mì bá ti jádè, bàbá mi ló ṣí rà fún mi.

Lílo rẹ báwo ni iye owó, ohun tí a fi owó ṣe ṣe ri, ohun tí ó ra, kílódé tí wọ́n fi wọn, ohun tí ó ṣe e, ẹni tí ó ń nílò nǹkan òun náà ni yóò wa ọ̀nà láti rò rà á. Láti ará ipé kíni tí kò ba ṣe àǹfààní tàbí pàtàkì sí kò ní nílò rẹ.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀? Bẹ́ẹ̀ni, ìwà atí máa ṣe ìwádìí ò ṣe pàtàkì jùlọ kí ènìyàn ba lè mọ irú ènìyàn tí ó fe máa bá ṣe iṣẹ́pọ̀. Bo ya tó bá jẹ́ ẹni tí ó ni ọ̀tọ̀ nítorí pé kí ènìyàn tó bá ní ènìyàn, òun ni yóò ṣe àǹfààní fún àwọn ilé iṣẹ́ náà tí fẹ́ bá ṣiṣẹ́pọ̀.

Sọ fún wa ní ibi tí o gbọ́ nípa rẹ̀ nìkan tí o ò fẹ́ rí. Àwọn ẹrú dé là sí bèrè, lọ́dọ̀ ta ni o ti gbọ́ tí iru àwọn nǹkan báyen máa ṣe ń ṣẹlẹ̀, ó máa ṣẹlẹ̀ láàárín ọ̀re tí ènìyàn máa máa gbọ́ nípa nǹkan ara rẹ̀ tí yóò sì fẹ́ rí. Nítorí náà, èleyi máa ń jẹ́ ohun tí ó máa ń yan ènìyàn.

Báwo ni o ṣe ń bá ọmọdé sọ̀rọ̀ lọ́nà tí o yàtọ̀ sí ti àgbà? Àwọn ero díẹ̀ láti béèrè. Ohun tí ó yàtọ̀ tí o ṣe máa ń bá ọmọdé sọ̀rọ̀, èèyàn máa bá ọmọdé sọ̀rọ̀, pàápàá jù lọ. Tí ẹ bá bá àgbà sọ̀rọ̀, èèyàn yóò máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ̀ ló bá àgbà sọ̀rọ̀. Òun ènìyàn yóò sì wa sílẹ̀ ju tọmọkekere lọ.

Báwo ni o ṣe máa ń kọju àwọn ìṣòro ní iṣẹ́? Tí mo bá ti ní ìṣòro ní ibi iṣẹ̀, oríṣiríṣi ọ̀nà ni emi lè gbà láti máa kojú rẹ̀. Látara wípé tí mo bá rí ibi tí ìṣòro wà, èmi yóò wá ọ̀nà láti pa orí ìṣòro yí. Nítorí pé kíni, ki ènìyàn bá lè mọ oríṣiríṣi ohun tí ó ṣe pàtàkì ní ile iṣẹ́ ni.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkòkò rẹ lórí íńtánẹ́ẹ̀tì? Tí mo bá fẹ́ dáàbò bo ayé ìkòkò mi, èmi ò ní jẹ́ kí gbogbo ohun tí mo bá ń ṣe, èmi ò ní máa da sí orí íńtánẹ́ẹ̀tì kí àwọn ènìyàn máa rí i. Eléyìí jẹ́ ọ̀nà tí èmi máa ń gbà láti dáàbò bo ọ̀rọ̀ ayé mi kí gbogbo ènìyàn má bàa máa rí i bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Sọ fún wa nípa àwọn ọmọdé tí wọ́n fi fóònù ṣeré. Àwọn ènìyàn dì ẹ là sí bẹ̀rẹ̀, ìgbà mélòó ni àwọn ọmọdé tí máa ń fi fóònù ṣeré, ohun tí wọ́n máa ń ṣe náà ni wípé gbóhùn mu wọ́n sì máa fi máa gbá àwọn ohun ìṣeréṣeré ìdárayá lórí rẹ̀, wé bíi fóònù ìyá wọn tàbí ti bàbá wọn, èyì jẹ́ ohun tí wọ́n máa ń ṣe.

Ṣé o fẹ́ràn jíjò? Rárá, èmi ò fẹ́ràn jiju nítorí pé kíni èmii ṣe eńi tí mọ ijó jó kiri. Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà láti máa tijú látara bẹ́ẹ̀ kò jẹ́ kí n mọ ijó jó. Mo sì máa fẹ́ràn láti mọ ijó jó látara wí pé mii mo mọ ijó jó, òun ni ò jẹ́ kí n fẹ́ràn rẹ̀ tí mi ò sì kì ń ṣe látara rẹ̀ pàápàá jùlọ.

Se oni nọ́mbà orilẹ nọ́mbà tí mo ní, èmi ò ní nọ́mbà orilẹ ṣùgbọ́n oríṣìíríṣìí àwọn ènìyàn tí wọ́n ní àwọn kìíní yi lọwọ tó sì máa ń ṣe ànfàní fún wọn tí wọ́n bá ti nílò rẹ̀, tí wọ́n sì máa pè, tí ó sì jẹ́ wọ́n ní ẹmẹẹwa Latara n pé wọ́n ti pè, ó sì gbúdọ̀ jẹ wọ́n ní oho.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pawọn pamọ́ torí pé kíni ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì jùlọ, pàápàá jùlọ látara pé àwọn fáìlì wọ́n jẹ́ ohun tí ènìyàn máa nílò ní ọjọ́ iwájú, látara oríṣiríṣi ètò l'èèyàn lè gbà láti máa lò wọ́n sí ibi tó bá ti ní ìfẹ́ sí.

Báwo ni o ṣe ń ní ajo pẹ̀lú àwọn ọmọdé? Ohun tí a máa ń kó lọ, òun náà ni ọkàn. Tí yan bá ní irin àjò pẹ̀lú àwọn ọmọdé, wo yóò kó wọn sínú ọkọ̀, ẹ sì jọ lọ síbẹ̀. Bàjẹ́ bí ó ṣe pàtàkì ni bí o ṣe ń fi wọ́n lọ́kàn balẹ̀ náà ni kí wọ́n jẹ́ kó mọ̀ pé kò sí ni a bùrú, kò sì sí ìnira fún wọn.

Ṣé o fẹ́ràn jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Nínú ọkọ̀ òfurufú tí n bá máa wọ̀ nítorí èmi ò wọ̀ri gba kan láti lọ́wọ́ ṣùgbọ́n kò gbé wa fò. Ṣùgbọ́n ibi tí a máa máa jókòó sì fèrèsé yóò dá lọ́pọ̀lọ́pọ̀ láti ṣe kínní. Wọ̀ yóò máa rí ìtà gbangba.

Báwo ni iṣẹ́ tí o mọ̀ ṣe yípadà ní ọdún wọ̀nyí àwọn èrò diẹ ni àti ìbéèrè ohun tí ó lọ ohun tí ó dé ohun tí ó dúró bákan náà máka ìbéèrè àti àwọn èrò yi sókè ìtọ́sọ́nà nìwọn, iṣẹ́ jẹ́ ohun tí wọ́n mú ayé ènìyàn yípadà tí iwọ bá ṣe mọ́ ṣe sí nínú rẹ.